Ìgbà tí mo máa ń fọnu mi lójoojúmọ́, ó jẹ́ ǹkan tó jẹ́ wí pé mo mọ̀ pé èèmejì ló ye kí ń máa fọ̀. Ṣùgbọ́n, àdúgbò mi táwà ń gbé yìí, awà ò ń fò jù ẹ̀ẹ̀kan lọ nítorí pé, nǹkan tí àwa máa ń ṣe ni bí bàyi kó ju pé tó bá ti alé báyi, tí èyàn bá ti jẹun, kó lo sùn lókù, a ti máa fọnu ni èkejì yẹn. Ó jẹ́ nǹkan tí ó máa ń nira díẹ̀, àti wípé, wọn ò fi kọ́ wa. Kà ni wọn fi kọ́ wa nígbà tí a wà ní kékeré ni pé ká máa fọnu lẹ́ẹ̀mejì bí àwọn òyìnbó yẹn ṣe máa ń fọnu ni. Àwa náà ò bá máa fọnu lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n kò sí sí èyàn kankan tí ó ń rí àṣpíǹkan ńlá ni. Tó bá ti jí láàárò, fọnu ẹ. Tó bá dé tí di ọjọ́ kejì náà, wọ́n á tún fọ. Ẹ̀ẹ̀kan la wà máa ń fọnu lọ́jọ́ kan o, àwa ò ń se lẹ́ẹ̀mejì. Kò dé sí ìdí pàtó kankan fún, bá wa se ń se nńkan wa lódò ti wa nìyen.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Nítorí pé ọmọ ilé-ìwé ni mí, ǹkan tí a sì máa ń ṣe jù ni orí fóònù. A sì ti máa ń lọ síbi kan nítorí ìpàdé, ó jẹ́ ǹkan tó máa ń nira fún mi nígbà kú-- nígbà mi. So, tí a bá ti wà nílé báyìí, tàbí a dẹ̀ ti tan data àti kí a máa ṣe ìpàdé lọ lókù, òun ó sì re, kò ní wàhálà pé àfi ti nẹ́tíwọ̀kì ò bá da, òun nìkan ni a ma n ní fesi wàhálà níbẹ̀. Tí èèyàn bá sí wo náà, ǹkan ìyàtọ̀ náà ni pé ìpàdé orí fóònù, wọn ò kí ń pín oúnjẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ tìtì ìpàdé ojúkòrójú ni a máa r'ounjẹ je, a sì máa tú ri àwọn nǹkan mìí tí a bá fẹ́ ṣe ṣe. Mo fi, mo fẹ́, mo máa ń fẹ́ràn ìpàdé ojúkòrójú ṣùgbọ́n torí fóònù náà da. Àmọ́ èyí tí mo fẹ́ fẹ́, fẹ́ràn jù ìpàdé orí fóònù ni nítorí kò ní wàhálà. Ọ̀dọ wa sì rè lẹ́nu ìjọmẹta yi, òórùn pọ. So a tì máa rìn ní inú òòrùn àti nítorí ìpàdé yẹn a kò ń ṣe ǹkan tó kí wàhálà rẹ̀ pọ̀ gidi gan-an ni. So èmi ni mò ń fẹ́ràn pé kí ǹkan ò wà ní ilé, kí n lè tan fóònù mi, ka dẹ bẹ̀rẹ̀ sì máa ṣe ìpàdé lọ bẹ́ láìsí wàhálà, láìsí ìyọnu kankan. Bẹ́ẹ̀ dẹ mi ṣe fẹ́ràn títí tèmi. Àmọ́ kí èèyàn ó máa wò ó, o ni àwọn ìpàdé mi ti já sí wípé orí fóònù nìkan ló ti máa ń ṣe é. Gẹ́gẹ́ bí èyí tí a ṣe ní school mi lóṣù tó kọjá. Ìyẹn tí ní orí afẹ́fẹ́ náà, a sì máa ń ní èèyàn kan ta máa ń pè ní kọdìretọ̀ àbí mọ́díretọ̀. Òun ló máa ń jásí wípé òun ni alátọ̀nà. Yóò máa sọ pé báyìí, ènìyàn báyìí ni kó sọ̀rọ̀, ènìyàn báyìí ni kó sọ̀rọ̀. Ènìyàn báyìí ó ti tó ọrọ tó ti n sọ ti pọ̀jù o, jẹ́ kí ẹnikejì náà sọ̀rọ̀. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló mú orí fóònù kó, kó má ni ra fún mi. So mò ń nífẹ̀ẹ́ ìpàdé orí fóònù.

Ṣé mo máa ń fi ìpara si ara? Ọ̀, kí ní ní ìfẹ́? A ti máa ń fi ìpara s'ára ní àsìkò tí mo wá yìí. Ó jẹ́ ǹkan tí mi ò kí ń ní àsìkò fún un nítorí ilé ìwé àti àwọn ǹkan mìíràn. Nítorí lẹ́-- mo ń-- ní àwọn ìgbà tí mo máa ń sábà fẹ́ jáde, nií mo sábà jẹ́ ìjáde pàjà wírí, èmi máa ń sáré ni. Kódà wíwẹ̀ ìgbà mi, i máa ń nira fún mi. Tí bá ti lè dé kí nì báyi, ǹ kan kò ṣaṣọ ni gẹ́gẹ́ rẹ̀. Màá dé sáré wọlé. Ta bá ti sáré wọ inú bathroom bai, tí mò da omi ṣ'àrà tí mò ń dá gbọ́gbo ẹ́ s'ara, maa fo bọ́ta ni pí. Mo fo bọ́ta tán báyii. Aṣọ gan mo le mà lo. Mo wọ aṣọ, mo wọ ṣòkòtò, mo wọ bàtà báyìí. Ǹkan tó kú báyìí, mo fẹ́ kó o iwé sínú báàgì kí n máa sáré lọ school. A ti wá, kí ẹ̀yan wá fi ìpara si àṣìkò igbà yẹ́n, ah, ò ní àgbára gan. Àmọ́ kínni naà, í ti wá ń affect mi níṣin. Nítorí èmi tó jẹ́ sí wípé ọmọ pupa ni mí, mo ti wá di dúdú. Ohun bí ibẹ̀ yí náà kò, kò lè bá ènìyàn ṣe're rárá. Àní, àwọn ìdí mi tí mò ń ṣe ń fẹ́ para ni wípé èmi tó jasi pé inú òrùn mo máa wà àbí àti lo school mo máa ń-- inú òrùn mo máa ń rìn lọ sí school. Ní àwọn ìgbà yẹn béyen, oorun yẹn máa ń pò. So tí ẹ̀eyan bá fi ipara s'ára, yóò mo ọ láagùn bí i, kínní ni omi máa máa da lára rẹ̀ bí i poll. So tí omi bá ti da lára rẹ̀, ó máa jẹ́ bá kan, ó máa rí bá kan ní aṣọ ẹ, a kó wa jẹ́ kí ènìyàn dàbí ènìyàn tárà re ò yà ni. So nítorí ẹ, mi ò kí ń sábà lo towel àbí mi ò sábà lo ìpara. A ti ń pé àwọn ipara pọ̀, tó pọ̀ níṣinyi. Ó jẹ́ àwọn ipara tó máa fi n bóra, tó máa fi ń ṣe gbogbo ẹ. Èmi dè ree mi o bóra o nítorí tálíkà Ọlọ́run, o-óúnjẹ là ń wá, èwo ni ń bibóra. Àwọn ìdí mi tí mò ń ṣi ń fi n lo náà tú wá ni wípé àwọn ipara yẹn ti wọ́n jù, àwọn èyí tí ò wọ́n won ò dá. So boya kí ń máa, a ti máa kó six thousand lọ ra ìpara yẹn, ó jẹ́ ǹkan tó nira fún mi. Ṣùgbọ́n mo wà ń wọ̀ pé inú oṣù yìí àbí tí ń bọ̀, tó ń bọ̀, màá bẹ̀rẹ̀ ṣi ní máa pa á, màá bẹ̀rẹ̀ sì máa ṣe àwọn ǹkan bẹyen nítorí mo ti ń jóná jù. Kódà àwọn òbí mi ti ń sọ̀rọ̀ pé kí ni mò ń ṣe ní school tó ń jé kí màá jóná tó báyi. Sugbon ko sì wáhalà, gbogbo e náani a máa wá ǹkan ṣe ṣí. Lagbara Ọlọ́run. So mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Mo, mi ò ń fi ìpara s'ara. Mi ò fún un jí.

Àwọn ohun ọ̀sìn tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ mechanical engineering, mo fẹ́ kọ́ àwọn software kan kan. Bíi àwọn software bí SolidWorks, AutoCAD. Mo de fẹ́ kọ́ àwọn nǹkan tí a máa ń lo ní programming náà. Àwọn iye náà ni Python, gbogbo irú ẹ́ yẹn. Mo lè wá fẹ́ kọ́ àwọn practical wa náà tó jẹ́, welding, gbogbo àwọn oríṣiríṣi ara tí eyan le fi irin which is metal ṣe. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ nítorí ó máa wúlò fún mi ní ọjọ́ iwájú. Kò de tun wa n se yẹn nìkan. Mo fẹ́ mọ ìmọ̀ battery, ìmọ̀ social, solar panel, àwọn èyí to je wípé òrùn ló máa ń lo. Nínú àwọn nǹkan tí mo dè ti ń kọ́ lówó yi, ó jẹ́ embedded system. Kí embedded system máa ń ṣe? Àwa la máa ń so bí a ṣe máa mọ control nǹkan, láàlá ìfọwọ́ kan. Gẹ́gẹ́ bí, bí fóónú ṣe máa ń stop tó bá ti fọ́. Bí, ehm, ẹrọ firiji bo un náà bí ṣe máa ń kú tó bá ti tutù dé bí ìkan. Gbogbo àwọn control yi àti iná náà nítorí pé àwọn náà ti rí pé tí a bá díwájú rẹ̀ báyìí, ó máa kú. Tí eyan bá kúrò, ó máa tàn padà. Tí eyan, tí eyan bá de níwájú re again, á tutan. Tí eyan bá tú kúrò níbẹ̀ aku padà gbogbo àwọn kínìyí ni mo fẹ́ kọ́. Àmọ́ owó náà ni ò sí, owó ni ò sí. Kanipe owo wá ni èyàn o bá ti kọ́ gbogbo e, èyàn bá ti di èyàn tó n wá ṣe. Torí gbogbo àwọn kíni òun, gbogbo e pata ló lè jẹ́ nǹkan tó máa fún èyàn ní ìṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ broadcast kódà lọ́pọ̀lọpọ̀ nígbà mí tí n bá wà ní, ehm, ilé. Mo ibẹ̀ lórí rédíò, lórí ì kíni. Ìgbà mìí nàa tí daddy mi bá ń wa mọ́tò lọ lójú ọ̀nà, a máa ń fi ìyẹn gbọ́ podcast. Ṣé ní orí, èmi ò sábà ní ìfẹ́ sí gbogbo àwọn TikTok àti àwọn bẹ́yẹn. Podcast òun ló máa ń jẹ́ gẹ́gẹ́ bí news fún èmi, torí èmi ò, èmi ò fẹ́ràn àwọn news bẹ́yẹn náà. Ṣùgbọ́n broadcasting ni mo máa ń lò. Broadcasting oríṣiríṣi dẹ ni. Ìgbà mí mo máa ń gbọ́ lórí fóònù, ìgbà mí orí rédíò, ìgbà mí ṣiré orí nínú mọ́tò daddy mi, ni mo máa fi ń wo. À ti ẹ ṣe máa gbọ́ amó lóde ìsìnyi àti máa gbọ́ podcast kò ṣe mọ́ jàre kò dàbí kí èèyàn máa wo TikTok, kí èèyàn máa wo, ehm, reels, àwọn èyí tò ṣe kókó ni. Kódà tí èèyàn bá fẹ́ gbọ́ news nsinyì, a ko sa bó sì orí social media, wà á rí news. Tó bá dẹ̀ fẹ́ àwọn nǹkan mí nàa tí kò news, ó máa pàdé gbogbo ẹ̀ ní orí social media. So bí ọjọ́ ṣe ń lọ làwọn èèyàn rí pé kò sábà sí ìdí t'áwọn a fi máa máa wo gbọ́ podcast mọ́. So everybody kí ni náà n wọ́ ńṣinyí? TikTok, ehm, tán bá wo TikTok, wọ́n máa wo àwọn, ehm, kí la ti ń pè ẹ́ náà? Wọ́n a wo, ehm, Instagram, wọ́n a lo, ehm, Messenger, wọ́n á lo gbogbo àwọn oríṣiríṣi bẹ́yẹn bẹ́yẹn náà, ohun ló máa ń lò.

Ìgbà wo ni o máa ń gẹrun rẹ mi? Ìgbà tí mo máa ń gẹrun mi, ó, ó jẹ́ nǹkan ti o je wi pé mi, mi ò kí ń fẹ́ gẹrun mi. Mo máa ń nífẹ̀ẹ́ bí i o ṣe máa n wà bí o ṣe máa ń kún. Ó kòn jẹ́ wí pé àwọn nǹkan tó wà pẹ̀lú rẹ̀ kon ni pé a ti máa ya. Mi ò sábà ní, mi ò sábà ráyè láti máa, gẹ́gẹ́ bí mo ṣọ lẹ kànná wí pé gbogbo ìgbà ti ní máa fẹ́ kúrò ni ile, mo máa ń, kò n fẹ́ dàbí ẹ́ni pé mo máa ń sáré. Mo máa ń fò ailu, ṣáá máa ń ṣe ǹkan ni. Mi ò kí ń sábà balance láti máa ṣiṣẹ́ bá mama yà ni. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ko ma wa but àwọn ìgbà tí mo máa ya o kò jù ìgbà tí mummy mi bá ti rí lọ, ìyá mi, tí yóò pariwo mọ́ mi wípé kí n lọ gé ní afira, lọ gẹrun. Ìgbà yẹn náà ni mo máa ń sábà gẹrun. Ṣùgbọ́n lẹ́yìn aa. Mi ó ń gẹrun, emi ò sábà gẹrun. Sẹ́mi ni mo máa wà tí máa f'ílẹ̀ tó máa kún gidi. A sì ń pé ní ọ̀dọ̀ wa n bibàyí owó tí àwọn bàbá ń gbà, àwọn gẹrungẹrun àbí afári, owó tí wọ́n ń gbà láti fi gé irun wa níbí, ó ní agbára. Kò dàbí bí bobo kan ní ọ̀dọ̀ wa, kon ṣe ara àdúgbò wa. So owó wá wá láti wá gẹrun láti ọ̀nà ibòmí. Ìgbà tó máa dé, wọ́n ti gẹrun e tàn. Òun o wá mọ̀ pé owó two thousand five, òun ni wọ́n ń gẹ irun náà. Bobo òun bá, ló bá dì wàhálà. Bàbá wa ní òun se máa san two thousand and five lórí irun tí òun fẹ́ gẹ. Ó ní gẹrun afári náà ní, "Àh! O ṣe ní san two thousand and five fún irun tó gẹ pé ṣé o rí wípé òun bà, òun gẹ?" Ó wá ní, "Àh! Kí ni nǹkan tuntun tó wà nínú kí eyan máa gẹrun?" Ṣèbí kí a máa gẹrun náà ni pé wọ́n ṣá fa lọ, wọ́n fà bọ̀. Bobo òun ṣà padà fi, a gẹ irun. Ó padà fi ọkùnrin hun lẹ̀ pé kó máa lọ nítorí òun ò mọ̀ wípé iye tí wọ́n ń tà tán gẹ irun niyen. Ṣùgbọ́n èmi, èmi ò like kí máa gẹrun. Mo nífẹ̀ẹ́ kí irun mi ko poo lórí mi. Láwọn ìgbà mìí gan, àwọn èèyàn máa ń bá wa pé, "Àh! Fárísí, ṣé ò ni gẹrun rẹ yìí ni? Àbí o rí wípé ó ti kun?" A máa iyen ọkàn èmi o. Èmi sáré, èmi á sá firun mi lẹ́ torí mo nífẹ̀ẹ́ bí i ṣe máa ń rí. A ti pé ìgbà mìí na tí mo bá dẹ̀ lọ gẹrun, ó máa ń jẹ́ kí òri máa fọ́ mi bákan láti inú. Óri mi ò de ní ìfẹ́ sí òri máa fọ́ mi àbí kí n mọ̀ síbí. Èmi ò ní ìfẹ́ sí rara. Wọ́n á yọ èèyàn kúrò. Àwọn nkan mi ni títún bá ti ní pé ó ní, mo ní ẹ̀yan ti mi, mo máa fẹ́ kó gẹrun mi. Èmi ò fẹ́ kí anyhow person kó gẹrun mi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn afári yìí, wọ́n ò mọ̀ irun ge wọ́n kò dá wah a kò dá wàhálà si orí eyan ni. Ṣo àwa ò kí ń ṣe kíni? Ti n bati ri pé ènìyàn ò sí níbẹ̀ ẹ̀mí oní gẹrun yẹn mọ́ ni o. Ẹ̀mí oní gberun lọ sí ibi ibòmí láti lọ gẹrun mi. Ka ti e tun wa ṣòro pa àwọn kìnina ní áti gẹrun kò sí ǹkan tó le ń bẹ̀ lótọ̀. Ṣùgbọ́n àwọn ẹlòmí ma ń lo clipper tó ja sí wípé àwọn clipper kinní ní. O máa clipper to je wípé, wọ́n ti fi gé irun fún èèyàn tojepe ó ní lápalápa lórí. Èmi ò dè fẹ́ ran áti máa ri lápalápa torí tí eyan bá fí ilẹ̀ ṣe kínní báyìí, lápalápa máa ko sí yan lórí ni. Èmi ò dè fẹ́ lápalápa kó wá ni òri mi. Gbogbo àwọn iléyi sa ni mo máa fi ń, ni mon ò fi n fẹ́ máa gẹrun mi ní àsìkò tó yẹ kí n gẹ. But, iyen kúrò n bẹ́ẹ̀ náà. Tó bá di boya bi ọ̀sẹ̀ tó ń bọ̀, èmi náà máa gbìyànjú láti gẹrun mi nítorí lówó báyìí gan, irun mi ti pọ̀. Ẹ̀ru gan máa ń ba mi nígbà mí ki àwọn exam máa lọ pé, "kilo de ti irun se po bayi nígbà tí a ń ṣe exam lọ?" Nítorí ẹ́, iyen na wa lára rẹ̀. Gbogbo ṣẹ́ ni mo máa ń wo kí.

Àkókò mélòó ni tí ni mo máa ń lọ sùn? Ṣé rí, ó máa n yàtọ̀, bí irú àsìkò ìsinyí tó jásí wípé mo ń ṣe exam, ó máa n fẹ́ tó aago méjì òòrù kí n tó lọ sùn nítorí wípé mo máa n fẹ́ ká wé fún exam exam dẹ̀ rẹ̀, kò ń ṣe ǹkan kékeré tí èèyàn kan lè máa sùn lé lórí. Àmọ́ tó bá jẹ́ àwọn ìgbà yẹn, tó já sí wípé mo sì wà ní, kò ti sí exam, mo lè sùn bóyá bí eight, mo lè sùn nine. No, mi ò lè sùn ní eight nítorí dandan ni, mo máa kí irùn, ṣùgbọ́n bóyá bí ten, nine ìyẹn ìyẹn normal-- but àwọn ìgbà mi máa wà ńìgbàyẹn náà o. Ìgbà máa ǹwà ń gbàyẹn tó já sí wípé àwọn ọgbà mi máa wà ń gbàyẹn tó já sí wípé àwọn ọgbà mi máa wà ń gbàyẹn tó já sí wípé mo máa ǹṣì kiní náà so.

Bẹ́ẹ̀ni, emí maá ń jẹ oúnjẹ tó kù, à kódà gbogbo ará lílọ́ mọ́ ọ, wọ́n máa ń pè mí ní orúkọ kan. Orúkọ náà ni Masif ebàṣòfo. Sẹ́ẹ́rì, èmi ò ráyè iyá ku ọmọ ṣe ráisi. Ko so oúnjẹ náà, àfóúnjẹ tí ò bá dárúbọ̀ sán bẹ. Ó ní ọjọ́ kan tí mo lọ school, tí mi ò jẹun kúrò nílé nítorí iṣẹ́ pàjáwìrì ní iṣẹ́ náà. Tí mo máa sáré lọ school, tí mo á máa dé, mo máa padà mọ̀ wípé èmi ni kankan ni mi ò jẹ oúnjẹ lọ school. Daddy mi náà jẹ oúnjẹ lọ school, àbúrò mi náà jẹ oúnjẹ lọ school. Èmi ò sì mọ̀ pé èmi ṣe bá gbogbo oúnjẹ ní inú pot ni. Gbáti'emi ìgbà gbó oúnjẹ báyìí, èmi ò ṣe gbọ́pà, mi ò ye fá gbogbo ẹ̀jẹ̀ ni. Àwọn yen bá dé lọ́wan bere sin máa pariwo pe "à, èmi sì máa jẹ gbogbo oúnjẹ." Pe ṣe mi ò mọ̀ wípé oúnjẹ tìtí daddy mi àti kíni wá ń bẹ. À, èmi wáa ní ìgbà tí ẹ sọ fún mi. Wọ́n tẹ̀ sọ fún mi oúnjẹ, oúnjẹ kan tí mo bá ń bẹ ni, tí mi ò tẹ̀ gbọ́ pa, tí mo gbọ́ po, àwa sì ti jẹ, ẹ ṣá ti gba padà lọ́run. Mo ti jẹ, mo ti jẹ náà niyen. Ṣé o yé yin? Irù kan bẹ́ẹ̀ yen. Òun á jẹ oúnjẹ kan. Kódà ìgbà tí mo fi wà pẹ̀lú lọ́dọ̀ grandma mi, ìgbà yẹn tí a bá fẹ́ jẹ ohun àárọ̀, màá koko lọ bá wọn w'oúnjẹ, grandma mi àti grandpa mi. So, tí àwọn bá ti jẹun, wọ́n ní lè jẹ oúnjẹ wọn tán, wọ́n máa gbé oúnjẹ yẹn fún mi. Màá je ti grandma, màá dẹ́ jẹ́ ti grandpa. Màá sì ṣe, màá sì wá lo oúnjẹ mi lọ́wọ́. Óun owo oúnjẹ mi yẹn, màá se ṣe wá mu. Mo wa lè tọ́jú ẹ̀. Nítorí èmi máa ń lo wọ́nùú mi wá, mo lè tọ́jú ẹ̀. Ìgbà mìí de re mí ò ní tọ́jú ẹ̀. Mo máa mu fún, mo máa ṣọ́ṣá po. Èmi na'afii gbádùn ìjà ye díẹ̀. Ilé aye óò níra, àwa yìí náà, àwa la mu níra. Bí èrè ọrọ́ te mi ṣe rí nìyẹn, èmi ò ní wàhálà lọ́wọ́. Mo ń jẹ kisa nù, ońjẹ to ṣẹ́ ku. Ọ̀rọ̀ bíi kíni, mo ń jẹ kisa, kisa nínú ẹ̀, mo ń jẹun ṣe. Kàsẹ̀ tu wa yoyẹn kù. Ìgbà mìíràn tí wọ́n máa ń jẹ pé bí amọ̀là ló máa ṣẹ́ kú, tí wọ́n bá di alẹ́, ṣé rí, tí wọ́n bá yé lérí bọ́mú, tí wọ́n bá yé lérí bọ́mú, èmi ń jẹun lọ nílẹ̀ o. Baba yìí mi ò gbọ́, mi ò gbọ́, pàpàá kú, mi ò gbọ́. Sẹ́ rí, gbogbo àwọn ǹkan báyìí, èmi ò dè wá rí ìdí kankan tí ẹ̀kan ní kankan máa ń lo ohun ọ̀ nílé jẹ oúnjẹ tó kù. Ó ní Yorùbá film kan tí mo wo to so pé kò dá kí ènìyàn máa jẹ oúnjẹ fún pé àwọn ènìyàn kan gbogbo ẹ̀ ṣà, ran dán ran dán, wọ́n ṣà so ran dan ran dan. Mo fi òun. Tán bá ní kí àwọn ènìyàn má máa jẹ oúnjẹ tó bá ṣẹ́ kú mo. Èmi, bí mo ṣe wá kékeré tó náà nígbà yẹn, mo mọ̀ pé ìṣọkùnsọ lọ́sọ̀ọ́. Nítorí oúnjẹ kò kì í ṣe oúnjẹ láti owó ẹnikẹ́ni. Oúnjẹ ọwọ grandpa mi máa la ń sọ yí. So, mi o ṣe wá nílé jẹ. À, bá yé mi, owó mi ò tẹ̀ ṣe kíni láti, owó mi lè rí, mo tẹ̀ jẹ́, mo ló bá tán. So, kò lọ́ far rara, kò ṣe ṣe kíni kan rara ni, rara, rara, rara, rara. Òun bá, bá wọ̀ ṣe rí lọ́dọ̀ tẹ̀mi ni, láti gídí jẹ bá yí. Òun ò ṣe wá tò isín ti o s'owó lowo mi tí ebí n pa, pa gídí sí mi lára. Màṣe wá gbọ́ pà mi. Mi ò gbọ́vpà, mi ò gbọ́ po. Èmi ń jẹ oúnjẹ lọ ní o. Mo ń jẹ lo gidi ní o. Kódà t'eyin gan bi e se wa yìí, ẹ̀kọ̀jẹ́ ìyà yìí ni. Tí ẹ bá lo oúnjẹ lọ́wọ́ báyìí, ẹ lè gbé wá o. Mi ò mind o. Walahi mi ò mind. Mo ń jẹ anything jẹ able. À, mo le tún ní kiní nà. Òun náà de rẹ̀ àbúrò mi ni, kò gbọ́pà, kò gbọ́ po. Òun gan jẹ anything jẹ able lọ ní o. Oúnjẹ kisa, kisu, kirigudu, kigidi, gbogbo e patá ló ń jẹ. À, mo máa sọ kíni báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ rántí gan ni pé o mẹ́ssage mi, mo dẹ̀ fẹ́ bà sọ̀rọ̀. Ó ti pẹ́ tí èmi àti ẹ ti jọ sọ̀rọ̀, ó ti pẹ́ gidi. Bo ya bí àwọn ǹkan bi last oṣù, à, ọ̀ti pé gan ni. Walahi oti pé gan. Èmi àti è ti jọ sọ̀rọ̀. Gidi gan. Gbogbo e náà kò wá easy, kọ́ easy k'ọ́lọ́run máa ṣàanu ènìyàn ni. Màṣe máa ṣe lónìyẹn ni. Nítorí níbo lo oúnjẹ wà tí ènìyàn kán máa dé? Ta lọ́ fẹ́ máa waste ẹ́. Màṣe wá máa waste oúnjẹ, ní current situation Nigeria yi. À.